Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Bẹ́ẹ̀ni o, èmi a máa jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera. Nítorí pé Yorùbá bọ̀ won wípé ìlera òun ní ogún ọrọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹni tó bá fi ìlera rẹ̀ ṣeré ń fi ọrọ̀ rẹ̀ ṣeré. Èmi máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera dáradára.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnodúrà? Bí èmi ṣe máa ń ṣe ìdúnodúrà kòní ra rára. Bó tí ẹ̀ wulè jẹ́ wípé àwọn ènìyàn máa ń sọ fún mi wípé mi kò mọ̀ bí a ṣe ń ṣe ìdúnodúrà dáradára nítorí pé ọkùnrin ni mí, wípé wón a sì máa gbá mi. Ṣùgbọ́n ìdúnodúrà tẹ̀mí, tí wọ́n bá pé ohun kankan fún mi, máa gbìyànjú láti kọkọ dà sí méjì. Orí méjì ọ̀un nàa la ma jíyàn sí tá sì máa fà. Bí èmi ṣe máa ń ṣe ìdúnadúrà tẹ̀mí nìyẹn.